Ṣé o ń wọ gíláàsì? Gíláàsì jẹ́ ǹkan tí ó mú ọmọyàn rẹwà. Gíláàsì oníkan tí a máa ń wọ sí ojú, is either, gíláàsì dókítà àbí gíláàsì tí a fi ń ṣàkọ ope orishi méjì. Bẹ́ẹ̀ ni gíláàsì.